Gẹ́gẹ́ bí Yorùbá ti sọ pé gbogbo ọjọ́ kọ́ lọdún, gbogbo ọjọ́ sì kọ́ lọ bẹ̀ iyà àgbà má a ń dùn. Nítorí ìdí èyí, mò n kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń pàdé àfojúsùn títà mi, ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà mo máa ń pàdé rẹ̀. Ní ìgbà mí, mo lè sọ pé lónìí pẹ̀lú àṣẹ Elédùà, ń ò ta ọjà tó yá yí, èyí tó tó owó bí ẹgbẹ̀rún mẹ́wàá àbí èyí tó tó bí owó ẹgbẹ̀rún mẹ́ẹ̀dógún. Ṣùgbọ́n ní ìgbà mí, ń ò sọ pé ní àsìkò yìí ń ò ta ọjà tó tó bí ọgọ́rùn-ún ẹgbẹ̀rún. Ní ìgbà mí, kì í dè tó bẹ́ẹ̀. Ìdí tí wọ́n fi yàtọ̀ síra wọn ni pé ọjà mi ní àkókò àti ìgbà tí ó máa ń tà nínú. Aṣọ ni mò ń tà. Èyí ló fà á tó jẹ́ pé ní ìgbà tí ọdún bá wà, mo á sọ pé pẹ̀lú àṣẹ Elédùà, ń ò ta ọjà tó tó ẹgbẹ̀rún ọgọ́rùn-ún. Ṣùgbọ́n tí ò bá sí ọdún, ní ìgbà mí, mà wó pé tí n bá ti ta bí elẹgbẹ̀rún mẹ́ẹ̀dógún, elẹgbẹ̀rún mẹ́wàá nígbà tí ko kuku ṣe pé mò ń san owó ilé ìsọ̀ tí mò ń ti ń tà. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ò bá sọ́dún tí mo sọ pé mo fẹ́ tẹ elẹgbẹ̀rún ọgbọ̀n ẹgbẹ̀rún, ẹgbẹ̀rún mẹ́ẹ̀dógún yẹn náà ni wọ́n kì í bá a. Tó jẹ́ pé a kàn lọ bẹ̀, a lọ káwọ́ lẹ́wọ́, a máa wò náà ni. Mo kàn lè pa bí ẹgbẹ̀rún mẹ́wàá, ìgbà mí ẹgbẹ̀rún márùn-ún kí n tó lọlé. Àfojúsùn títà mi, ń kò bá àníyẹn. Ṣùgbọ́n ní ìgbà ọdún, boya bí ọdún Kérésìmesì ni, ọdún iléyá àbí ọdún ìtúnu àwẹ̀ àbí ọdún ńlá tí àwọn olóyìnbo máa ń ṣe ní January ọ̀kan àná, haa, kódà mà á pa ju àfojúsùn títà ọjà mi lọ. Ìgbà mí, ń ò sọ pé mo fẹ́ ta ọlọ́gọ́rùn-ún ẹgbẹ̀rún kí ilẹ̀ tó súraára mo ti ta ọlọ́ ẹgbẹ̀rún, ẹ́ ẹ́, oní ìgbà ẹgbẹ̀rún. Mo ti ta elẹgbẹ̀rún ọgọ́rùn-ún méjì, ìgbà mí mo ti ta elẹgbẹ̀rún ọgọ́rùn-ún mẹ́ta. Ìgbà mí, mi ò ní pa tẹ́-- mi ò ní palẹ̀ mọ́ lásìkò tó yẹ kí n palẹ̀ mọ́ nítorí pé àwọn ènìyàn ṣì ń yà, wọ́n ṣì ń wá ra ọjà. Fún ìdí èyí, gbogbo ìgbà kọ́ ni mo máa ń pàdé àfojúsùn títà ọjà mi. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo máa ń pàdé àfojúsùn títà mi dáadáa. Àwọn ìgbà tó gbọ́ sí ìgbà ọdún, ìgbà tí wọ́n fẹ́ ṣe ayẹyẹ ńlá, bóyá lá àdúgbò ni àbí ní ìgbà mí, tí Elédùà bá jẹ́ ń ṣalábàápàdé oríire tó da, àwọn ènìyàn yóò fẹ́ lo aṣọ kan fún ìgbéyàwó, òkú, ìṣílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọn yóò wá mú aṣọ owó ẹ lọ́dọ̀ mi, wọn ò máa bá wọn rà láti èkó, wọn ò máa bá wọn gbé wá, wọn yóò ma wá kó lọ́dọ̀ mi. Èyí tún máa ń jẹ́ kí n pàdé àfojúsùn títà mi fún ọjọ́ náà tàbí ọ̀sẹ̀ náà tàbí oṣù náà. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mi ò bá rí ẹni tó fẹ́ gba aṣọ ní gbígba tó pọ̀ àbí tí kò sí àsìkò ọdún àbí tí kò sí ǹkan kan, ó ó súnmọ́, ó súnmọ́ kí n má bà á, kí n má ṣe, kí n má pàdé àfojúsùn títà mi.

Íye ìgbà tí ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́ máa ń gbà máa ń tó bí ọgbọ̀n ìṣẹ́jú tí mo bá fi ẹsẹ̀ rìn. Tí mo bá rìn dáadáa tí mo yára, ó máa ń tó bí ọgbọ̀n ìṣẹ́jú tàbí, ìṣẹ́jú ogójì. Yeah, ọgbọ̀n ìṣẹ́jú àbí ogójì ìṣẹ́jú lé ní márùn ún. Ṣùgbọ́n láyé òde òní, ọmọ mélòó le fẹ́ rí tí í fẹ́ sẹ̀ ẹ́ rìn lọ ibi iṣẹ́? K'eledua ṣ'owó? Kó ṣè ìrọrùn fún gbogbo wa. Tí mo bá rí owó mọ́tò, tí mo bá gbé mọ́tò láti ibi tí mò ń gbé, hun o kọkọ f'ẹ́sẹ̀ rìn dé ẹ̀bá títì tí mo ti máa gbé ọkọ̀. Ibẹ̀ ni wọ́n ó ti gbé ọkọ̀. Tí n bá gbé ọkọ̀, nígbà mí, ọkọ̀ lè gba àpò méjì àbọ̀ lọ́wọ́ mi àbí àpò kan àbọ̀, èyí tí ṣe three hundred naira ní ìlú tí wá ń bí. Yóò gbé mi dé iwájú ibi iṣẹ́ mi gangan láàárín ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tàbí ìṣẹ́jú mẹ́wàá ó lé díẹ̀. Ṣùgbọ́n tí n bá wádé wájú ibi iṣẹ́ mi gangan, wọn kò tíì dé ibi tí mò ń lọ. Ibi iṣẹ́ mi jẹ́ ọgbà ilé ìwòsàn tí ó fẹ̀ gan. Fún ìdí èyí, tí mo bá gbé, tí n bá gbéra láti iwájú ibi iṣẹ́ mi dé yàrá ọ́fíìsì tí èmi ti ń ṣiṣẹ́ fúnra lára mi, ìrìn náà yóò gbà mí bí ìṣẹ́jú mẹ́jọ sí ìṣẹ́jú mẹ́wàá. Lápapọ̀ ìrìnàjò mi láti ilé sí ibi iṣẹ́ mi ó máa ń gbà mí tó, ó máa ń gbà mí tó ọgbọ̀n ìṣẹ́jú tí mo bá gbé mọ́tò. Tí mo bá gbé ọkọ̀, yóò ja mi, ọkọ̀ yóò gbé mi dé iwájú ibi iṣẹ́ mi láàárín ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. Un ò f'ẹ́sẹ̀ mi rìn dé ibi tí mo ti ń ṣiṣẹ́ gangan nínú ọ́fíìsì mi láàárín ìṣẹ́jú mẹ́wàá. Ó jẹ́ ìṣẹ́jú, ó jẹ́ ogún ìṣẹ́jú lé ní márùn ún, àrún lé lógun ìṣẹ́jú. Ṣùgbọ́n tó bá wá jẹ́ pé kí ni mo fẹ́ fi ẹsẹ̀ mi rìn láti ilé títí dé ibi tí mo ti ń ṣiṣẹ́ gbẹ̀yìn, yóò fẹ́ gba mi tó wákàtí kan pẹ̀lú ìrìn tí wọn ó rìn dé inú.

Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé, torí mo ti sọ sáájú pé, mò ń ṣe ìṣòwò, mo sì ń ṣe nọ́ọ̀sì, tí ṣe alábẹ́rẹ́, tí ń ṣiṣẹ́ ní ilé-iṣẹ́ ìwòsàn. Fún ìdí èyí, ní tí ń bá wà níbi iṣẹ́ nọ́ọ̀sì yẹn, mi kìí ráyè gbé fóònù dáadáa. Kìí ráyè dáhùn fóònù mi nítorí pé iṣẹ́ máa ń pọ̀ lọ́wọ́ wa. A kò sì le máa fẹ̀mí ẹlẹ́mi táfàlà ká ní à ń gbé fóònù géèrè. Nítorí náà, un kò kí í ráyè gbe dáadáa. Ṣùgbọ́n tó bá jẹ́ ǹkan pàjawiri àbí tó jẹ́ ǹkan tí mo gbọdọ̀ má ṣe lórí fóònù mi, bíi pé mo fẹ́ pe ẹni tó máa gbẹ́jẹ̀ ẹ wa, tó máa gbẹ́jẹ̀ ẹ wa fún patient táa ní lórí bẹ́ẹ̀dì àbí bíi pé aráilé fẹ́ pè mi, wọ́n fẹ́ bèèrè ǹkan báìbàí, mo máa ń gbé. Ṣùgbọ́n ìpè náà kò gbọdọ̀ ju àárín ìṣẹ́jú méjì sí ìṣẹ́jú mẹ́ta lọ. Ṣùgbọ́n pe mo wá ń gbé fóònù kiri, wọ́n ń roju àbí á ń dọ̀wẹ̀kẹ̀ lórí fóònù níbi iṣẹ́. Ààyè yan ò sí o. Taa bá dé ibi iṣẹ́, ká mọ̀ pé ibi iṣẹ́ la wà. Báà bá sì dé ibi eré, ta fẹ́ fọkàn balẹ̀ ká sinmi, ká mọ̀ pé ibi eré ni. Ibi ta bá ti ń ṣiṣẹ́, ẹ̀yàn nkan gbọdọ̀ ṣeré níbẹ̀. O ti ẹ̀ tò ní iṣẹ́ nọ́ọ̀sì tèmi ń ṣe, bá bàá ṣeré jù, olè la ìkolọ̀ fun ẹ́mi ẹlẹ́mi. Àìfọkànsìn ohun táa ń ṣe gan-an o ń gbẹ́mi lọ. Pé gbogbo wa gbé fóònù, àwa ń rojọ́, àwa ní ri tẹ́nìtì, ó wà lórí ibùsùn, tára rẹ kò yá Ó lè fa kẹ́mi lọ, ó dè lè fa kí láísẹ́ǹsì àti sàbúlíkétì tó bá fún wa, èyí tí ṣe ìwé ẹ̀rí, tó bá fún wa kó gbà á lọ́wọ́ wa, kí ìjọba gbà á kó gbẹ́sẹ̀ lé, kóluwa rẹ̀ tún lọ ẹ̀wọ̀n. Fún ìdí èyí, n kò kí í ráyè gbé fóònù níbi iṣẹ́ o. Ṣùgbọ́n gbára tí ń bá ti ṣiṣẹ́ mi tán, tí mo sì ti kọwọ́ bọ̀ wí pé mo ti parí iṣẹ́ mi lónìí, tí mo gbé báàgì mi, tí mo bọ́ta níbi iṣẹ́, kò sí kọ́ọ̀lù tí n ò lè dáhùn. Ṣùgbọ́n tó bá jẹ́ bi iṣẹ́ òwò mi tí mo ti ń taṣọ ni, mo lè gbé kọ́ọ̀lù torí mo ní àwọn àbúrò lẹ́gbe tí wọ́n máa ń bá mi dá olùrajalóhun tí èmi yóò ṣe ǹkan tí ń bá kó tí mo fẹ́ ṣe lórí fóònù mi. Fóònù mi náà ni wọ́n ó fi pe ẹni tí yóò fi bá mi gbọ́jà wà. Fóònù mi ni wọ́n ó fi sanwó. Fóònù mi ni wọ́n ó fi ṣe ọ̀pọ̀lọpọ̀ ǹkan. Nídìí iṣẹ́ aṣọ mi títà, n kò gbọdọ̀ má gbé fóònù, torí bí i ká wípé orí fóònù mi ni gbogbo bí mo ṣe ń tajà, bí mo ṣe ń rajà wà. Ibẹ̀ ni wọn ó ti sowó sẹ́nírajà. Ibẹ̀ lẹ́mi náà yóò gbo owó sí fún ẹni tó bá rajà lọ́wọ́ mi. Ibẹ̀ ni wọn ó ti pe ẹni tí yóò bá mi gboja wà. Ibẹ̀ lẹ́mi náà yóò ti pe ẹni tí mo fẹ́ gbọ́jà lọ fún, nítorí kì í ṣe ọjà nìkan lọ tí wọn bá mi ra, ki ṣe ibùse mi, mo máa ń bá wọn gbé e lọlé wọn àbí ọ́fíìsì tí wọn ná. Fóònù nkan náà ni wọn ó fi pè wọ́n, níbi iṣẹ́ mi. Títa ọjà tí mò ń sọ yìí, n kò gbọdọ̀ má gbé fóònù. Gbogbo gbà ni mo máa ń rí gbé dáadáa, déédéé, bí òhun ò rí ńlá gbé, òhun ò rí kékeré gbé. Ṣùgbọ́n níbi iṣẹ́ nọ́ọ̀sì ta tí ń bẹ́ emi lò, tí ń bá jàjà gbé fóònù, a jẹ pé ǹ tó gbóògì gidi kan ni mo fẹ́ sọ. Ìgbà míì kẹ̀dẹ̀ re, mo máa ń fẹ́ wo ǹkan lórí afẹ́fẹ́. Màá fẹ́ wò pé, báwo la ìsàn yìí ṣe ń ṣe o, ki won lelo sí, kè mi náà tó fi lè mọ àmọ̀dájú sìi, máa tún gbé nígbà yen, kò dẹ̀ sí gbọdọ̀ lo ju ìṣẹ́jú méjì àbí ìṣẹ́jú mẹ́ta tí mo sọ yẹn náà lọ. Nítorí pé, iṣẹ́ yìí tẹ̀mi ni. Ẹ̀mí kan ṣosò, kosì gbọdọ̀ tọwọ́ wa bọ́. Bóyá pẹ̀lú àìrójúráyè ni o àbí pẹ̀lú ìwà kòkàn mí la bá ṣe. Tẹ́mi bá fi bọ́, Wàhálà ni lọ́dọ̀ Olúwa tó dá wa. Wàhálà sì ni lọ́dọ̀ ìjọba. Kẹ́ledùù à má jẹ à kejọgbọ̀. Kẹ́ledùù à dákún. Ò ṣe wá lẹ́ẹni tó ń gba ẹ̀mí láni Kò má ṣe wá lẹ́ẹni tẹ́mi ń bọ́ lọ́wọ́ rẹ̀, nítorí kì í ṣe pé ìjọba nìkan ni ò. Elédùù à yóò tún fìyà jẹ olúwa rẹ̀. Nítorí èyí n kò kí gbé fóònù níbi iṣẹ́

Ah! Ìlú Paris máa ló wùmí kín lọ fún, ní ìsinmi. Ìlú t'óń pè ní Paris. Yeah. Ìlú Paris ló wùmí mi kín lọ o. Mo gbọ́ pé, hmm, ibẹ̀ náà rẹwà. Omi wà níbẹ̀, iná wà níbẹ̀, ọ̀nà ibẹ̀ dàa. Àwọn nature tó rẹwà tó rẹwà ńbẹ níbẹ̀. Bí èyàn bá dúró lọ́kàánkán, bó bá n wo bẹ̀, ibẹ̀ ó rẹwà. Ibi ti ìfọ̀kànbalẹ̀ wà ni àwọn eré ìdárayá, àwọn ibi tí èyàn lè jáde, jáde, jáde láti lọ ṣe eré wà níbẹ̀. Ó wùmí kí n lọ bẹ̀ lẹ́yìn, fún ìlú náà. Ó wùmí kín lọ sí ìlú òyìnbó, èyí tí ṣe UK, láti lọ lo ọludé, àbí Canada. Àwọn ìlú yìí, ìròyìn ni mo gbọ́ o, ṣùgbọ́n wọ́n ní ìròyìn o t'áfọ̀jú bá. Wọ́n ní ìbẹ̀ rẹwà gan-an. Ayé wọ́n dẹ̀, ó ó, ó rọrùn láti gbé níbẹ̀. Ṣùgbọ́n máṣu, mátọ̀ èyí tí ṣe òfin wọn ó pọ̀ rẹpẹtẹ. Ìwọ tí o bá mọ̀ pé arúfin ni ẹ, má wulè lọ ilú yìí rárá. Nítorí pé, hmm, bó o bá rúfin kan ṣo, wọ́n yóò gbé ẹ. Èyí tó jẹ́ pé ní ilẹ̀ tí wàá ń bí, bó o bá rúfin ò lè dàrú m'ófin lójú kó wá bí sálọ. Tó jẹ́ pé wọn kò ní rí ẹ gbé. Ṣùgbọ́n níbẹ̀, bó o bá d'áyán, bó o d'èrà, kó dà, bó o di ògìnìntí, kínkìnkí báyìí, bó o wọnú, ihò'lè, wọn yóò wá ẹ, wọn yóò gbé ẹ. Ṣùgbọ́n èmi náà dè tí mọ̀ lọ́kàn ara mi pé ìlú tí kò bá sí, kò ṣ'éṣè, tí kò bá sí òfin kò ṣ'éṣẹ̀ níbẹ̀ ni. Nítorí ìdí èyí, n kò ní d'ẹ́ṣẹ̀ pẹ̀lú àṣẹ Elẹ́dùà. Ó wùmí kín lo àwọn ìlú òyìnbó yìí láti lọ fún ìsinmi. Kí n kan lọ, kí Elẹ́dùà ṣe mí bí mo ṣe ń fẹ́, kó ṣowó fún mi, kí n kan lọ. Kí n ti n'íbi tí ń máa sùn lóùn, kí n ti l'áwọn ọ̀rẹ́ tí wọn yóò bá ṣeré, kí n ti l'áwọn tí ó máa mú mi kiri. Èyí tí ṣe tour guide. Kí n ti lọ bẹ̀, kí n ṣeré, kí n gba'fẹ́, kí n ṣayẹyẹ, kí n sinmi. Fún bóyá bí oṣù kan àb'ó tí ẹ̀ pọ̀ ju oṣù méjì, kí n sì padà wálè baba mi. Kí n wá ṣiṣẹ́ padà. Tó bá tun d'ọdún tó ń bọ̀, kí n tún lọ béè. Ṣùgbọ́n ó dùn ún wí lẹ́nu, ó dùn ún gbọ́ létí, ó wu ni láti lọ. Ṣùgbọ́n owó àti lọ́ ńkọ, kò ì tíì yọ. Kí Elẹ́dùà ṣàánú mi, kó ṣe mí bí mo ṣe ń fẹ́. Àwọn ìlú yìí wùmí gán-an. Ah! Ó wù mí láti inú mi. Ó wù mí dé èmí kí n lọ bẹ̀. Ṣùgbọ́n kò ì tíì ṣòwò. Mo wá tún gbọ́ pé níbẹ̀, ní UK ni àbí Canada ni, òtútù be máa ń pọ̀. Yìyín máa ń jábọ́ ní èyí tó jẹ́ pé ó lè máa tètè bá àwa ọmọ Nàìjíríà ní bíbà ìlára mu. Ṣùgbọ́n mò ń bẹ'lọ́hun pé tí ń bá ti dé bẹ̀, kó'lọhun jẹ́ kí àkókò bè àti ìgbà bè kó tètè bá mi lára mu. Kó'lóun ń jẹ́ k'ara mi tètè báa dọ́gba. Kí ń má ṣàárẹ̀. Kí ń lè ráyè ṣe gbogbo ohun tó wù mí tí mo ṣe lọ bẹ̀ gan-an. Mo dẹ̀ tún gbọ́ pé ètò ìlera wọn, iṣẹ́ ilé ìwòsàn wọn kò nira bí ì tí wàá ń bí. T'on bá ti fún ẹ níṣẹ́, sáà rí i pé ó ṣe dáadáa, b'on ṣe ní kó ṣe, kó ṣe kó tẹ́ wọn lọ́rùn, bó ṣe ní kó gbé Ìgbà, o ò ní ní wàhálà. Ní'bíbàí, ìwọ nìkan láàárín wọ́ọ̀dù tí bí ogún, ogún patient wà, ìwọ ló máa dàgbé, ló máa dáfà pẹ̀lú àwọn dókítà. Ṣùgbọ́n lọ́hun, ìwọ àti onírà rẹ àbí ẹni tí ara rẹ̀ kò yá kan tan bá ti fún ẹ ló máa mọ́jútó, ló máa tọ́jú. Ọ̀hún, ibẹ̀ dùn. Iṣẹ́ nọ́ọ̀sì yìí dùn ṣe lọ́hun fún'wọ tóò bá kí n rúfin, tó bá lè tẹ̀lé òfin. Ṣùgbọ́n níbí, ha! Iṣẹ́ nọ́ọ̀sì yóò dùn ṣe o nítorí pé ó fẹ́ lè jẹ gbogbo patient tó bá wà lórí bẹ́ẹ̀dì, ìwọ ló máa tọ́jú wọn, ìwọ ló máa ṣe gbogbo ẹ̀. Kò sí patient tó jẹ́ pé tìtìẹ ni, kò sí pé tìtìẹ kọ́. Ìwọ kan ọ̀ṣọ́ tó bá wà ní duty láti ago mẹ́jọ àárọ̀ ló máa bá wọn ṣetán dá ago márùn-ún ìròlé Ẹlòmí tó bá tún gbà láago márùn-ún ìròlé ó tun di ago mẹ́fà àárọ̀ ọjọ́ kejì àb'áago mẹ́jọ.

Ìgbádùn mi pẹ́gbà oríṣiríṣi. Àkọ́kọ́ náà kí n wà láàrin àwọn tó ní ìfẹ́ mi, àwọn tó jẹ pé wọ́n ní ìfẹ́ mi dẹ́nudẹ́nu. Tí nǹkan bá n ṣe mí, hun kò lè fi pamọ́ fún wọn. Àwọn tó jẹ pé tí ẹ̀dọ̀ bá n dùn mí kọ́ lọ́hun májè árógun ẹ̀dọ̀ dídùn, hun kò ní parọ́ fún wọn, hun ó sọ fún wọn tààrà. Àwọn yìí tí ń bá wà láàrin wọn lára ìgbádùn àkọ́kọ́ tí mò ń bẹ lọ́wọ́ ń fún, tí mò sì ń dúpẹ́ fún ni ìyẹn. Ìgbádùn mi ẹlẹ́ẹ̀kejì ni kí óúnjẹ gidi wà, kí n gbé ilé gidi, kí n ráyè, kí n ráyè tààrà mi, kí n má ṣiṣẹ́ tó jẹ pé ọ̀gá kan ni yóò máa dígbà tí ń ó lọlé fún mi, tí ó máa dígbà tí ń ó dèé, iṣẹ́ tí ń ó ṣe t'áye a gbà mí, tí hun ó lè lo fún ìsinmi ní ìgbà tó bá wù mí, tí ń ó lè kúrò níbi iṣẹ́ ní ìgbà tó bá wù mí. Ṣùgbọ́n kì í ṣe to lọ́lẹ̀ o. Mo kàn fẹ́ kó jẹ́ pé iṣẹ́ tó jẹ́ pé àpádé àlùde ẹ̀ àti bèrè àti parí ẹ̀, ọwọ́ mi lọ́ lọ́hun yóò kó si. Ìgbádùn kan náà nìyẹn. Ṣùgbọ́n ìgbádùn mi tí mo tú ní ni pé kí n má jáde, kí n jáde kí n mọ̀lù lọ́, kí n rí oríṣiríṣi àṣà àti ìṣe àwọn èèyàn, kí n jẹ́ wọn oríṣiríṣi oúnjẹ àwọn èèyàn, kí n jáde kí n ṣeré pẹ̀lú àwọn èèyàn, kí n mọ òníyàn mìíràn, kí n mọ àwọn òníyàn tuntun, kí n bá wọn ṣe, kájo wà, kájo ṣe, kí n dè mọ̀ wọ́n dáadáa. Ìgbádùn mi imi ìní kí n má wẹ nínú odò. Ṣùgbọ́n mo bẹ̀rù omi o. Tí ń bá rẹ́ni kọ́ mi ba ti n wẹ̀ nínú odò yìí tí wọ́n ń pè ní swimming hun ó ṣe, hun o gbádùn rẹ̀ gan. Ìgbádùn mi tún ni pé kí n máa kọ́ ǹkan tuntun sí lójojúmọ́. Nítorí pé mo ní ìgbàgbọ́ pé ẹni tó bá ń kọ́ ǹkan tó ń tẹ̀lé báyìí ṣe ń lọ ní ti dáadáa, kì í ṣe ẹni ti búburú. Ṣe ò mọ̀ pé ayé ń lọ ń búburú, òun lọ ń dáadáa? Ṣùgbọ́n tó ń tẹ̀lé ti dáadáa báye ṣe ń lọ, that is positively upgrading his or herself. Mo ní ìgbàgbọ́ pé ìyẹn o má ń jẹ́ kí èèyàn gbọ́n si, o má ń jẹ́ kí èèyàn dàgbà sí. Ó de máa ń jẹ́ kí èèyàn ní ìmọ̀ nípa gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lágbègbè èèyàn. Èèyàn ò kan ni máa gbé bí òkú aláàyè, èèyàn a máa gbé bí ẹni tó lọ́ ń dá tó dẹ̀ ṣe wà láyé tí kò ì tí ì kú. Ìgbádùn mi pọ̀ rẹpẹtẹ. N ò me nu ba bí i méjì sí. Lára ìgbádùn tí mò ń bẹ elédùá kọ fún mi ni ọkọ dáadáa, ọkọ tí yóò ní ìfẹ́ mi, ọkọ tí yóò ṣe kẹ́mi, ọkọ tí yóò ṣe dáadáa fún mi, tí yóò níwà, tí yóò lẹ́wà, tí yóò lẹ́ṣìn, tí yóò ní gbogbo ohun tí mò ń fẹ́. Ṣùgbọ́n òun nìkan kọ́ o, kọ́ lọ́huń wá ṣè mí náà láya dáadáa. Aya tó jẹ́ pé tó bá, tí mo bá délé ọkọ tán, gbígbàdúrà ni ń óò ṣe kọ́kọ́ wọn. Kó ṣe àwọn ẹbí ọkọ mi l'éeyan dáadáa, kó sì ṣàwonn ẹbí te mí náà lẹ́yan dáadáa. Fẹ́ bí ọkọ, kí a gbé ní ìrẹ́pọ̀, kí a gbé tí ìdùnnú, kí ìdùnnú subù láàyò gbogbo ohun tó ń jẹ́ iyì ìgbéyàwó. Látorí ọmọ, lórí owó, lórí ìfẹ́ àti gbogbo ohun tó ń jẹ́ kí ìgbéyàwó dùn, kọ́ lọ́huń fún mi, kọ́ lọ́ ń sì fún mi lówó, kó jẹ́ ń ráyè sí òun. Àwọn ìgbádùn mi nìyẹn. Mo mọ̀ pé yóò ju bẹ́ẹ̀ lọ nítorí pé bí èèyàn ti ń dàgbà sí ní, ìgbádùn ni tó ń hun ṣe máa ń pọ̀ si. Ṣùgbọ́n ní báyìí, àwọn ìgbádùn tó sì wà lọ́kàn mi tí mo mọ̀ rántí nìyẹn. Bẹ́ẹ̀ni o. Ìgbádùn mi ni fóònù gidi, kọ̀m̀pútà tó dára, ilé tó lẹ́wà àti gbogbo ohun tó ń má irun pátápátá. Ẹ̀ṣe púpọ̀.

Kò kì í lọ síbi orin tààrà tààrà bẹ́ẹ̀ yẹn o, torí n kò kì í ráyè bí orin. Làkọ́kọ́ náà, mo jẹ́ ènìyàn tí kò gbádùn orin kan lọ títí báyẹn. Fún ìdí èyí, mo rò bí, torí, torí bẹ́ẹ̀ ni n kò ṣe ráyè jẹ́ ènìyàn tí ó máa ń lọ sí ìdí orin. Fún ìdí èyí, n kò kì í lọ ìdí orin. Àh! Ìgbà tí mo kẹ́yìn lọ ìdí orin gbẹ̀yìn, bóyá nígbà ta ní ǹkan ṣe ní ilé ẹ̀kọ́ mi, ilé ẹ̀kọ́ àgbà. Nígbà náà ni wọ́n pe eléré kan, nkò ti ẹ rántí orúkọ rẹ̀. N kò dédé lọ gan. Mo ní n tí mo fẹ́ ṣe níbẹ̀ lọ́dún nà lọ́hùn lo mú mi lọ. Mo wa ṣé alábàápàdé tó lórin wọ́n kọrin lọ́wọ́. Mo bá dúró, ni mo gbọ́ orin tó ń kọ náà. Inú gbogbo ayé ń dùn, wọ́n ń fò sókè, wọ́n ń jó. Ṣùgbọ́n nígbà tí ó kì í ṣe ǹkan tí èmií yan láàyò láti máa ṣe, n kò, n kò rí sí ǹkan dùnnú kan tààrà tààrà báyìí. Íbí orin, àh! Èmi kì í lọ o. Èmi kì í gbọ́rin, èmi kì í jó. Torí àkọ́kọ́ náà, ẹ̀sìn mi ò fàyè gbà. Ẹ̀kejì, kì í ṣe ohun tí èmi níí fẹ́ lọ dọ́yindọ́yin báyẹn. Fún ìdí èyí, n kò kì í gbọ́rin, n kò kì í jó. Ìgbà tí mo lọ sí ìdí orin kányìn, àti fẹ́ẹ̀ tó bí ọdún kan àbí ju bẹ́ẹ̀ lọ sẹ́yìn, n kò sì dédé lọ gẹ́gẹ́ bí mo ti sọ. Mo ní ohun tí mòún lọ ṣe níbẹ̀ ló jẹ́ n lọ. Mo ń bá bàá, mo ṣá alábàápàdé ìgbà tí olórin wọ́n kọrin lọ́wọ́, mo dúró. Hmm! Mo rántí ìmi, ìgbéyàwó ni mo lọ, n kò lọ ìdí olórin tààrà. Ìgbéyàwó yìí wọ́n pe eléré, akọrin ló pe, tí máa kọrin, tí ẹ ó máa rí kì í, òun ni mo lọ. Ìgbà tan ṣáyẹyẹ ìgbéyàwó yìí tán, lólórin bẹ̀rẹ̀ sí í kọrin. Lóní ìlú ń lulu sí àwọn tí yóò jó ní ìbàdí, èmi kò ṣe nǹkan kan níbẹ̀ o. Emí jókòó, mò ń wòran ni. Gbogbo ètí mò ń sọ yìí náà yóò fẹ́ẹ̀ tó bí oṣù mẹ́fà àbí ju bẹ́ẹ̀ lọ sẹ́yìn tí mo ti lọ. Kò kì í gbọ́rin báyẹn, kò kì í jó. N kò ti è ráyè, iṣẹ́ mi ò gba. Kódà tí mo bá ní mo fẹ́ ṣe, iṣẹ́ mi ò gba, ẹ̀sìn mi ò gba. Fún ìdí èyí, ì kí í lọ gbọ́rin o, i sì kì í jó. Eyi ti mo lọ gbẹ̀yìn gẹ́gẹ́ bí ìbéèrè rẹ̀ ni ètí mo lọ kányìn bóyá bí oṣù mẹ́jọ. Kì í dẹ ṣe òde orin ni mo lọ, òde ìgbéyàwó ni mo lọ. Ìgbà tán parí ìgbéyàwó náà lọ́pọ̀ lórin wá. Lólórin kọrin fáàtí ìyàwó, àtàwọn tó mú wá, pe kan wá bá ń kọrin, kan wá bó ń ṣayẹ̀yẹ̀, ni wọ́n fi ń jó. Kúnná owó fún eléré o, owó púpọ̀ lọ máa ń fi ń pe eléré. Kò tún mọ́ owó tí yóò pa loju àgbo. O nà owó fún eléré. Wọ́n ná owó fún ìyàwó, wọ́n ná owó fún ọkọ. Èmi ò dójú agbó o, n kò ná owó fún yan, èèyàn ò ná owó fún mi. N kò bá yàn jo èèyàn o bá mi jo torípé kì í ṣe ohun tí èmi yàn láàyò, kì í ṣe ohun tí mo nífẹ́ sí. Bẹ́ẹ̀ ni, ọdún náà lóun mo ti dé ìdí olórin àbí eléré bẹ́ẹ̀. Ẹ̀ ṣeun púpọ̀.

Ah, ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni ìmọ̀ kọ̀m̀pútà. Mo fẹ́ mọ àpádé àlùdíẹ̀, mo fẹ́ mọ àti tu àti ṣi. Nítorí pé bí ayé ti ń rọ níìsín, ayé ti di ayé technology, ayé ti di ayé ẹ̀rọ arára bí àṣá. Ìwọ tó bá ń gba ayé pẹ̀lú aimọ̀ kọ̀m̀pútà á lò tó ò mọ̀ dínúdínú. Hhm. Ọlọ́run má jẹ gba ayé asán, Ọlọ́run má jẹ gba ayé bí ẹni ti kù, Ọlọ́run má jẹ gba ayé bí ẹni tó ti bọ̀ mọ́ inú erùgbẹ. Nítorí èyí, tó bá máa fi tó bí ọdún mẹ́wàá, ọdún méjìlá, ayé á di tó jẹ́ pé á ṣòro fún àwọn tí ò mọ̀ kọ̀m̀pútà á lò láti gbé. Mo fẹ́ kọ́ ìmọ̀ kọ̀m̀pútà wò àti ìmọ̀ technology. Mo fẹ́ kọ́, mo fẹ́ mọ̀. Ó wù mí dọ́kàn dọ́kàn kí n kọ́ kí n mọ̀ dáadáa láti fi ṣiṣẹ́ fúnra mi, láti fi ṣe ìrànwọ́ fún ìlú mi, láti fi ṣe ìrànwọ́ fún àwọn ènìyàn tí mo mọ̀ àti mi ò mọ̀. Láti, ìpàtó ìtóhùn mi kọ́ ni èyí tó ń pè ní AI, Artificial Intelligence àti Data Analysis. Bí a ti ń gba ọ̀rọ̀, bí a ti ń gba èsì lọ́nà àwọn ènìyàn tí a máa ń fi technology ìyànà náà rẹ, tí a fi mọ èsì, tí a fi mọ èsì tó jáde nínú àwọn data tí a gbà lọ́wọ́ àwọn ènìyàn yẹn. Ìyẹn náà wù mí ko gan oo torí pé bá ayé ti ń lọyi, bó bá ní mọ̀ ìmọ̀ pa technology tó ò ní mọ̀ nípa AI tí wọ́n ń pè ní Artificial Intelligence. Ah, Ọlọ́run má jẹ ka yé ṣòro fún wa láti gbé. Ọlọ́run má jẹ ka yé di wàhálà àti ìdààmú fún ẹni tí kò mọrú rẹ̀. Ọlọ́run má jẹ ka yé di wàhálà àti ìdààmú fún ẹni tí kò mọrú rẹ̀. Nítorí ẹ, ó wù mí dọ́kàn dọ́kàn kí n kọ́ kí n mọ̀. Ṣùgbọ́n àti rí ibi kọ́ náà ni, àti rí ẹni tó máa kọ́ ni tó máa jẹ́ tí ẹniyan ọ̀ máa mọ̀. Àti rí ẹni tó máa fún ni iṣẹ́ alákọ̀ọ́kọ́ tí yóò fọkàn tán yàn pé, "Ṣé Bólú ń ṣẹ̀ṣẹ̀ kọ́ ọ tán ni? Ẹ jẹ aṣé wò." Kálífì yẹn náà máa gbaradì fún iṣẹ́ ńlá. Òun náà ni kó kó. Àti rí owó kọ́, àti rí ààyè kọ́. Ọlọ́run yóò ṣe é ní ìrọ̀rùn. Ṣùgbọ́n ta ló fẹ́ kọ́ ni? Ta ló fẹ́ fọkàn tán ẹni tí yóò fún yàn ní iṣẹ́ àkọ́kọ́, iṣẹ́ èkejì, iṣẹ́ èkẹta, iṣẹ́ ìkarùn-ún, èyí tí a ń pè ní project? Nítorí pé bí gbogbo wọn ṣe ń lọ, wọn á máa sọ pé, "Ṣé o ti ṣe rí? Ṣé o ti lẹ experience rẹ̀ rí yìí tí ṣe pé, ṣe o ti kọ́, o ti, o ti ṣe ń bí nǹkan tó ti ṣe dáadáa rí?" Bo bá ní rárá, a ti fún ẹ níṣẹ́ náà bí à ti kọ́ ẹ̀, yí ò ní rà. Ṣùgbọ́n tó bá jẹ́ ìwọ tó ti ṣe rí tán jẹ́ ẹ jẹ́ pé o ti ṣe ni, a tètè fún ẹ níṣẹ́. A yá wọn lára. Ah, ó wù mí kí n kọ́ ẹ̀kọ́ ìmọ̀ kọ̀m̀pútà àti technology o. Kọ́ lọ́ ń ṣe é ní ìrọ̀rùn fún mi. Tí n bá fi ráàyè kọ́, inú mi yóò dún, ayọ̀ mi yóò kún, un ó sì dúnpẹ́ lọ́wọ́ eléèdú wà. Ṣùgbọ́n ta ni yóò kọ́ mi ni òun? Mo lè kọ́ lórí ẹ̀rọ ayára bí àṣá mi, ṣùgbọ́n báwo ni wọ́n ó ti gbégbá ni òye mi? Báwo ni wọ́n ó ti gbè, nígbà tí n bá kọ́ ọ tán tí mo gba certificate tí mo gba lẹ́yìn, tí mo gba ìwe ẹ̀rí. Báwo ni wọ́n ó ṣe fi ṣiṣẹ́? Báwo ni wọ́n ó ṣe rí iṣẹ́ tí wọ́n ó ṣe, tí, tí yóò fi dá èmi náà lójú pé, "Tọ́, mo ti mọ iṣẹ́ yìí, mo ti mọ̀ dáadáa." Èyí ń kan lòun ń ba mi lẹ́rù. Afi keleduwa sáà nu wa, àṣá ni ó máa. Ṣé.

Mo máa ń yanju àwọn ìṣòro ayárábiàsà mi gẹ́gẹ́ bí pẹ̀lú nǹkan tó bá fa ìṣòro yẹn. Ẹ mọ̀ pé oríṣiríṣi ìṣòro ló wà, oríṣiríṣi nǹkan dẹ̀ ló máa ń fa ìṣòro náà. Tó bá jẹ́ pé data àbí network ló fa ìṣòro náà, nn ó pa fóònù mi àbí kí n pa data kí n tan airplane mode kí fóònù yẹn náà lè fi relax, kó lè fi sinmi. So data, fún ìdí èyí data yóò ti pọ̀ lórí rẹ̀, network yóò ti wà lórí rẹ̀, yóò ti fa data, nno wà tán padà, nnò fi ṣe ohun tí n bá fẹ̀ ṣe. Tó bá jẹ́ ìṣòro, tó bá jẹ́ ìṣòro è tó jẹ́ pé kì í ṣe ti data, bóyá torí ẹrù tó ti pọ̀jù nínú ayárábiàsà náà ni, ibi tí ó máa ń fi ẹrù tọ́jú sí, nnó, mun àwọn kan kúrò, èyí tí à ń pè ní delete, tàbí kí n delete àwọn app tí mo fi ń ṣe nǹkan lórí fóònù. Ṣùgbọ́n tó bá jẹ́ ǹkan tó jẹ́ pé kì í ṣe ti agbára mi ká, èyí tó jẹ́ software issue, wọn ó gbé lọ fún àwọn tí wọ́n kọ́ṣẹ́ mọṣẹ́ nípa bí a ti ń tún ẹ̀rọ ayárábiàsà ṣe, bí a ti ń tún network orí rẹ̀ ṣe, bí a ti ń tún gbogbo ohun tó pa pọ̀ mọ́ ayárábiàsà ṣe, nnó gbé lọ bá wọn, wọn yóò bá mi ṣe, wọn yóò bá mi ṣe dáadáa. Báyìí ni mo máa ti ń tún àwọn ìṣòro orí ayárábiàsà mi ṣe. Ṣùgbọ́n nígbà mìíràn, a kàn dídínkù tí a ò mọ̀ ntó fà, èyí ni wọ́n ń pè ní glitch. Bo ya kúkú ni. Yálà nítorí network, nítorí sáfísì àbí nítorí pé ẹrù ti pọ̀jù, àwọn èèyàn ti pọ̀jù tí wọ́n ń lo network orí ayárábiàsà náà, bóyá torí mo tan data àbí connection fún ẹlòmíràn láti jẹ́ kó hún náà rí data lò. Nn ó pa gbogbo connection mi tí mo tan fún wọn, nn ó pa fóònù fún bí ọgbọ̀n ìṣẹ́jú àbí ju bẹ́ẹ̀ lọ. Nn ò dẹ̀ tún túún tán padà. Nígbà mìíràn, kò ní tan connection padà fún àwọn tí mo tan fún. Nígbà mìíràn, wọn ó tan connection fún àwọn tí mo tan fún, yóò sì máa ṣiṣẹ́ lọ. Bí mbá tàn bó bá ń ṣiṣẹ́ lọ, ajẹ̀ pòdà. Bí mbá sì tàn bió bá ṣiṣẹ́, nno pa connection tí mo tan fún àwọn tó ní connection, nn ó sì máa da lo, má, nn ó sì máa dá ló connection temi fúnra mi. Fún báyìí, ẹ̀rọ ayárábiàsà mi yóò máa ṣiṣẹ́ dáadáa padà. Ṣùgbọ́n nígbà mìíràn, ìṣòro tí ó máa ń ṣẹlẹ̀ sí i, ó máa ń di kí èèyàn rà ì mi ò mìíràn kí ó lè ṣiṣẹ́ dáadáa tí èèyàn bá lowo lọwọ̀. Nígbà mìíràn ó máa ń bèèrè fún kí èèyàn rá ò mìíràn, tàbí kí èèyàn yọ engine inú rẹ̀ tí ó fi ń ṣiṣẹ́ jáde kí ó fi òmíràn sí i. Engine bóyá bí bátìrì, bóyá bí screen, bóyá bí ǹkan ta ń tẹ̀ lo jú ẹ. Screen yẹn ni ó ń gbé àwòrán jáde fún wa. Bóyá bí ìta ń tẹ̀ lo fún ẹ tí ó fi ń tẹ̀ tí wọ́n ń pè ní touchpad, bóyá bí bọ́tíìnì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, èèyàn yóò gbé lọ fún àwọn tí ó mọ̀ ọ́n ṣe, wọn yóò bá yàn yọ ọ́, ẹ̀ṣé pupọ̀.